Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? Ẹ̀yan máa sọ pé mo mọ ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n dáadáa, torí pé mo jẹ́ eyan kan tí ó máa ń bá gbogbo wọn ṣeré pá ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà màá sọ pé mo mọ, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ ibi tí wọ́n ti wá, mo mọ̀ wọ́n déélé déélé. Bẹ́ẹ̀ ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi ni wípé mo máa ń gbé wọn ní ìsọ̀rí ìsọ̀rí. Ẹni tí ó bá ṣe pàtàkì tí ó bá fún mi ní ímeèlì tó bá ṣẹ̀ ní ímeèlì sí mi, mo máa ń make sure pé mo fi wọ́n sí apá kan àti àwọn nọ́mà kasual ímeèli tí àwọn ènìyàn bá ṣẹ̀ ní. Torí náà mo máa fún wọn ní ìsọ̀rí ní ìsọ̀rí. Bí mo ṣe máa ń ṣe ètò ímeèlì mi nìyẹn.

Ṣé mo máa ń fi owó pamọ́? Bẹẹni, mo máa n fi ọwọ pamó ní ẹkọọkan ṣugbọn mi o fẹràn lati maa fi ọwọ pamó, ṣugbọn ti a bá n sọrọ pé èèyàn ti o ti fi ọwọ pamó ri, bẹẹ ni, mo ti fi ọwọ pamó ri. Ṣùgbọ́n mi ò ṣe ẹ̀yán kàn tó fẹ́ràn rẹ̀ púpọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbéèrè yẹn dá lé lórí pé ṣe mo ti fi owó pamọ́ rí, bẹ́ẹ̀ni mo ti fi owó pamọ́ rí.